Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ìbèrè yìí jẹ́ ìbèrè tó wúlò púpọ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wón kò mọ ohun tí ẹ kó wọn ṣe nígbà tó bá dé àdúgbò ibi tí wọn kò mọ̀. Yorùbá bọ̀ wọ́n ní pé "àbéèrè ọ̀nà kì í ṣìnà". Ìtumọ̀ owó yìí ni wípé ẹnikẹ́ni tó bá dé agbègbè ibi tí kò bá mọ̀ tàbí tó bá dé ibi tí ohun kan ti ru ní ojú, ẹ̀tọ́ ni. Ohun tí ó dára jù lọ sì ni wípé kí ẹni náà kí ó bèèrè ọ̀nà láti tẹ̀síwájú. Tí mo bá ní kí n mú ìbèrè yìí nípa tìtẹ̀ mi, màá sọ wípé ní gbogbo ìgbà tí mo bá ti dé agbègbè ibi tí n kò mọ̀, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó wà l'ádúgbò náà. Lóòótọ́ ni pé ní ọ̀pọ̀ ìgbà, a ní àwọn kan tó jẹ́ pé wọ́n máa ń ṣini lọ́nà. Tà bá béèrè ọ̀nà lọ́wọ́ wọn kàkà kí wọ́n júwe ọ̀nà, wọ́n á gbìyànjú láti jẹ́ kí èèyàn dààmú. Bẹ́ẹ̀ sì ni a ní àwọn mìíràn tó jẹ́ pé tí a bá béèrè ọ̀nà lọ́wọ́ wọn, wọ́n á ṣe alàye lẹ́kun rẹ́rẹ́ láti jẹ́ ká dé ibi tí à ń lọ. Èyí sì ṣe pàtàkì láti mọ bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ ní ọ̀pọ̀ ìgbà tó bá ń júwe fún àwọn tí wọ́n fẹ́ ṣi ènìyàn lọ́nà, ò yẹ ká mọ̀. Fún àwọn tó ń júwe láti jẹ́ ká mọ ibi tí à ń lọ, ò yẹ ká mọ̀. Tí a bá tún tẹ̀síwájú, ǹjẹ́ tí eeyan dé agbègbè ibi tí èèyàn ò mọ̀ tó sì fẹ́ béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn pé "à, ẹ gbà mí, ẹ dákún, mò ń lọ iléto to wà lọ́ọ̀kan yìí, báwo ni màá ṣe dé bẹ̀? Báwo ló ṣe jìnnà tó?" Tí èèyàn bá beré irú ìbèrè báyìí, a máa jẹ́ kí ìrìnàjò èèyàn kó yá, a sì máa jẹ́ kí ìrìnàjò èèyàn kó rọrùn púpọ̀. Óun ni mo ti ṣe gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìyànju wípé tan bá ń rìnrìnàjò, ohun tó dára jù ni wípé paapà jùlọ tí ì bá ṣe ibi tí èèyàn ti dé rí pé kí èèyàn béèrè, kìí jẹ́ kí èèyàn sọnù. Èyitò tun ṣe pàtàkì jù ni pé kí èèyàn má ṣe rìn iru irìnàjò bẹ́ẹ̀ ní alẹ́. Irìnàjò báyìí, rìnrìn ní alẹ́, ó lè mú ewu díẹ̀ lọ́wọ́, ó lè mú ewu lọ́wọ́, ó lè mú ewu lọ́wọ́ púpọ̀. Tí a bá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ èèyàn, àwọn ohun kan kan ló yẹ ki àmúlọ́wọ́. Kaà kọ́kọ́ fi sí ọkàn wa. Alákọ́kọ́ ni pé irú èèyàn wo la fẹ́ béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ? Ṣé ọmọdé ni àbí àgbàlagbà? Ṣé ọlọ́gbọ́n ni, amòye ni àbí bí ẹni náà ṣe múra gbogbo ẹ ló ṣe pàtàkì. Ṣé ẹni tó ń tajà ní agbègbè náà ni àbí ẹni tó kọ̀n nrin lọ ní ojú ọ̀nà? Ẹni tó ń rìn lọ lójú ọ̀nà, ó ṣe é ṣe kó jẹ́ wípé ipò tí ìwọ gangan wà ló náà wà tó ohun náà ṣe é ṣe kó má mọ ọ̀nà. Tí a bá fẹ́ bèèrè ọ̀nà, ó ṣe pàtàkì ká wo àwọn nǹkan wọ̀nyí. Irú ẹni tó ń tajà ní agbègbè yìí, ó ṣe é ṣe kó mọ àdúgbò yẹn jù bí èèyàn ṣe lérò lọ. Irú ẹni yìí kò ní jẹ́ kí èèyàn ṣìnà. Tàbí irú àwọn ọlọ́kọ̀, àwọn ọlọ́kadà, àwọn tó ń ṣe kára kata l'ádúgbò náà, wọ́n á fún èèyàn ní ìmọ̀ràn tó tọ́ nígbà tí èèyàn bá fẹ́ gba ìmọ̀ràn nípa àdúgbò tí èèyàn kò mọ̀. Ìbèrè tí o sọ pé "ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn?" Mo ní, mo gbàgbọ́ wípé mo ti ṣe ìdáhùn sí ìbèrè náà. O dàbọ̀.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ẹtì. Yorùbá bọ̀ wọ́n pè wọ́n ní ọmọ tó bá ṣiṣẹ́ dédé n láti ní àsìkò ìgbádùn, láti ní àsìkò ìsinmi. Tí a bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ ajé, ìṣẹ́gun títí tí a ó fi kà títí dé ọjọ́ ẹtì àti àbámẹ́ta. Èèyàn gbọdọ̀ wá púpọ̀ láti sinmi pẹ̀lú gbogbo kòókòó jọ̀njọ àti jẹ àti mu. Ọjọ́ ẹtì sì ni ọjọ́ tí iṣẹ́ wa ṣòpin, nítorí pé ọjọ́ márùn-ún la fi ń ṣiṣẹ́ láàárín ọ̀sẹ̀. A má sì ti parí àwọn iṣẹ́ yii tán. A gbudọ̀ wá àsìkò fẹ́ẹ́rẹ́fẹ́ t'àìdú ju bẹ́ẹ̀ lọ láti wá ààyè láti sinmi. Èyí ni èyí tó fi jẹ́ pé ọjọ́ ẹtì ó jẹ́ ọjọ́ kan tí mo máa ń fi ọkan sí ní gbogbo ọ̀sẹ̀. Ọjọ́ fàájì mi, ọjọ́ tí èmi àti àwọn ọ̀rẹ́ mi máa ń péjọpọ̀ láti jókòó, láti jíróoro, láti ṣe fàájì, láti sọ̀rọ̀ bí ààyè wa ṣe máa dára sí i. A gba ibi ìṣeré kan jáde, a sì wá bí ìgò méjì àbí ìgò kan otí ti kò ní ìpanilára púpọ̀ láti fi máa ṣàriya. Èèyàn kò gbudo ṣiṣẹ́ fún ìdí pé ọjọ́ márùn-ún láàárín ọ̀sẹ̀ kó má ní ọjọ́ kan tí ó yàtọ̀ láti fún ara ẹni sinmi. Èyí ni èyí tó fi jẹ́ pé ọjọ́ ẹtì, èyí tí àwọn gẹ̀ẹ́sì ń pè ní ọjọ́ Friday, ṣiṣẹ́ pàtàkì sí mi púpọ̀ àti àwọn ọ̀rẹ́ mi náà pẹ̀lú. Yàtọ̀ sí pé ọjọ́ ẹtì ó jẹ́ ọjọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń fi ṣe sinmi. Tí ó bá di àṣálẹ́ ọjọ́ ẹtì, mo máa ń jáde kúrò nílé láti lọ sí agbo ìdárayá láti lọ jó pẹ̀lú àwọn ọ̀rẹ́, láti lọ jó, ká sì tún mu nkan. Bo bá sì di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ àbámẹ́ta, a ó máa bọ̀ nílé láti wá sinmi. Elé yìí ni ó máa fún wa ní agbára láti lè dojú kọ ọ̀sẹ̀ tuntun tó ń bọ̀, èyí tó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé. Òṣìpọ̀ pàtàkì láti gba agbára nípa sí sinmi ní ọjọ́ tí mo fẹ́ràn jù, èyí tó jẹ́ ọjọ́ ẹtì. Mo fẹ́ràn ọjọ́ ẹtì púpọ̀, ọjọ́ isinmi mi ni. Mo mọ̀ ẹnu dúró níbí báyìí.

Ìbéèrè náà wípé, ṣe o máa ń ṣe ìpè fídíò? À, ẹni tíí bá wà ní ayé ta wà nírọ̀lẹ́ àkọ́kọ́ yìí tí ò bá ń ṣe ìpè fídíò, mi mọ́ ǹkan tí ẹ fẹ́ pè é, ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn púpọ̀ jù. Ka má ti ẹ bóòbù lọ sí ilé olóró. Ìpè fídíò ó jẹ́ kí o rí ẹni tí ò ń bá sọ̀rọ̀ ní kíákíá, ní mọ́ṣàmọ́ṣá, bí nu ẹniyen ṣe dùn tó, bí inu ẹniyen ò ṣe dùn tó, bí ẹni yẹń bá nu jẹni, bí ẹni yẹn ò bá nu jẹni. O lè rí ohun tí ó ń gba ọkọ ẹni náà kọjá ní kíá kíá kíá bí ẹ ṣe ń bá wọn sọ̀rọ̀. Èyí tó jẹ́ pé ó jẹ́ ohun tó dára púpọ̀. Yàtọ̀ sí pé a kàn mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a kàn ń pe ra wá láìṣẹ pé a rí ojú ara wa. Láì fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọ́po ejọ, ó jẹ́ ohun tó dára gan. Ó jẹ́ ohun tó dára gan. Ìpè fídíò dára púpọ̀, púpọ̀, púpọ̀. Tá bá sì ní ka wo ibi tí ó ti ní ipa, ibi tí ẹmi gan ti lò gẹ́gẹ́ bí ẹni kan. Ni ọ̀pọ̀ ìgbà tí n bá wà ní ẹ̀yìn odi láti lọ ṣiṣẹ́, mo máa ń lo ìpè fídíò yìí láti bá àwọn ẹbí mi sọ̀rọ̀ àti aya àti ọmọ àti ojúlùmọ̀ láti jẹ́ kan mọ̀ wípé àlàáfíà ni mo wà o. Yàtọ̀ sí wípé wọ́n ń gbọ́ ohùn mi, wọ́n tun lè fi ojú rí mi paapaa pẹ̀lú. Eléyìí dára púpọ̀ yàtọ̀ sí wípé wọ́n ń gbọ́ ohùn mi, wọ́n rí mi bí mo ṣe ń rìn, wọ́n rí pé àlàáfíà ni mo wà. Inú wa á sì dùn, ọkàn wa á sì balẹ̀ pẹ̀lú. Eléyìí ò sí nínú àwọn ìpè mìíràn tí a lè pè lórí ẹ̀rọ ayára bí àṣá tàbí ẹ̀rọ fóònù. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìpè fídíò ó jẹ́ ara àwọn ìpè tí ó dára jù. Ṣùgbọ́n o kì í ṣe gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni a lè pe ìpè fídíò sí orí rẹ̀. Ó gbọdọ̀ jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí ó ní agbára láti lè ṣe ìpè fídíò yìí. Yàtọ̀ sí wípé èèyàn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, a tún gbudọ̀ ra nǹkan kan sí orí ẹ̀rọ síìmù tí a fẹ́ fi pe ìpè yìí tí ń pè àwọn eléyin ebò pè ní data. Ilé yìí ni a ó fi lè bá ara wa sọ̀rọ̀. Ni ó fi lè jẹ́ kí ọ̀rọ̀ náà kó lè ṣe é ṣe, kó lè gbanú afẹ́fẹ́ lọ tí ẹni tí ó sì wà ní ẹ̀yìn odi yóò sì lè rí bí i gba ìpè náà. Ẹ̀rọ fídíò dára gan. Ìgbà mìíràn a máa lò ó láti lè fi ọkàn ẹbí wa balẹ̀. Ìgbà míì a máa lò ó láti lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ẹbí, ará tàbí àwọn òṣìṣẹ́. Ìgbà míì kẹ́rè a máa lò ó fún ìpàdé láàárín àwọn ará ibi iṣẹ́ láti lè bá ara wa sọ̀rọ̀. Láti lè sọ̀rọ̀ tí ó ṣe é ṣe kí àwọn ọ̀gá tàbí kó jẹ́ pé àwọn ta n jọ siṣẹ́ papọ̀ kan wà ní ọ̀nà jíjìn jíjìn, a sì gbọdọ̀ bá ara wa sọ̀rọ̀. Irú ìpè fídíò yìí a lè lò níbẹ̀ láti lè pé gbogbo wa, a jọ wà níbí kan náà, a sì ń bá ara wa sọ̀rọ̀. Yàtọ̀ sí èyí, àwọn ẹlẹ́gbẹ́ jẹgbẹ́ wọ́n lè lo ìpè fídíò yìí láti bá ara wọn sọ̀rọ̀. Àwọn, iru awon ẹgbẹ́ báyìí tí wọ́n wà níbí ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n lè fi ilé yìí bá ara wọn sọ̀rọ̀. Ọ̀nà tí ìpè fídíò fi wúlò pọ̀ gan. Àṣìkò tí mo ní kókéré kò ní jẹ́ kí n lè ṣe ààlà yìí púpọ̀ nípa bí ìpè fídíò yìí ṣe wulò tò. Ó jẹ́ ohun tí mo máa ń lò púpọ̀, púpọ̀, púpọ̀, lopo gbà tí mo fẹ́ bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, tí mo fẹ́ bá àwọn ẹbí mi sọ̀rọ̀, tí mo fẹ́ bá àwọn ojúlùmọ̀ mi sọ̀rọ̀ ní ọ̀pọ̀ ìgbà tí n bá wà ní ẹ̀yìn odi tàbí tí mo bá rìnrìn àjò nípa ti bí ise.